Bẹ́ẹ̀ni mo máà ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Bẹ́ẹ̀ni mo máà ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Mo sì máa fi ń gba àwòrán àwọn olólùfẹ́ mi. Ó dára púpọ̀ láti má a lo, inú mi sì máa ń dùn láti lò ó. Ẹ̀rọ ìrànwọ́ ohùn jẹ́ ohun pàtàkì láwùjọ ìta òde ta wà nísìnyí.

Ìdọ́kọ̀dúró ní ìdojúkojú pín sí ọ̀nà méjì. Tó bá jẹ́ èyí tí a fẹ́ kó ràn wá lọ́wọ́ ni, a má a nawọ́ sílẹ̀ fún un kó lè rí pé a nílò ìrànlọ́wọ́ rẹ̀. Tó bá sì jẹ́ èyí tí ń ó sì rin ni, a má a gbé igi di náà fún un kó lè dúró kó má baà lọ forí ṣọpọ́n. Ṣọ́ò, ní di èyí, ìdọ́kọ̀dúró ní ìdojúkojú, a má a nawọ́ sílẹ̀ fún un kó lè ràn wá lọ́wọ́. Tó bá jẹ́ èyí tó sì ń sì rin ni, àwa ó tètè dá igi sọ́nà fún un tàbí ǹ tó lè mú un dúró kó lè dúró fún wa.

Àwọn ohun èlò tó se pàtàkì jùlọ níbi iṣẹ́ mi ni ẹ̀rọ, ẹ̀rọ ìránṣọ, ẹ̀rọ ìlọṣọ, ẹ̀rọ ìgéṣọ torí a ránṣọ ta ni èmi, ẹ̀rọ jígi àwòrán tí mo fi máa ń wo ara mi, tí mo ti fi máa ń wo-- tí àwọn, ẹ́ẹ́, alágbà lomi náà ṣi máa ń lò. Tí ó se pàtàkì jùlọ fún mi lẹ́nu iṣẹ́ mi. Bẹ́ẹ̀ ni.

Ìgbà tí mo máa ń ra epo fún ọkọ̀ mi, ì ṣe fún ọkọ̀ sí ọkọ̀ mi ni. Ìgbà tí mo máa ń ra epo sí ọkọ̀ mi ni ìgbà tí epo bá ti ku díẹ̀ láti tán níbẹ̀. Boyà mọ ń lọ sí ìrìnàjò tó jìn, mo gbọdọ̀ ra epo sí. Dandan ni. Tàbí ìgbà tí mo bá rí pé ọ̀dà epo fẹ́ wáyé, mo gbọdọ̀ tètè ra epo sínú ọkọ̀ mi kó ma bá tán lójijì tàbí kó ma bá tán lójúgbó. Bẹ́ẹ̀ ni.

Mo má n ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi pẹ̀lú ìdùnnú àti ayọ̀. Mo ma ra ohun mèremère lóríṣiríṣi fún ara mi láti fi múnú ara mi dùn. Mo sì ma múnra mi lọ sí etí òkun láti fi wo bí omi ńlá ṣe rí àti afẹ́fẹ́ tí mo má n gba sí ara láti fi mú ara mi wá lẹ̀ láti fi múnú ara mi dùn. Mo ma ń jáde láti ra oríṣiríṣi nǹkan fún ara mi. Mo sì ma ń ra oríṣiríṣi nǹkan fún àwọn oníbára, àwọn atọrẹ gbá a nu jọ. Bẹ́ẹ̀ ni, mo ma fún wọn lóríṣiríṣi nǹkan láti fi ṣe ìtọrẹ àánú. Ẹ ṣeun!

A! Èmi ò ní àìsàn kórìíra sí oúnjẹ nkàn. Gbogbo oúnjẹ tó bá ti wá sọ́dọ̀ mí lè mi ń jẹ o. Níwọn ba ìgbà tó bá ti dùn tó júrẹ́ sí fanimọ́ra èmi ń jẹun lonú o. Èmi ò ráyè. A! Èmi máa ń jẹun bó ṣe wù mí ni. Mò sì ní ìfẹ́ àti máa jẹun. Mo máà ń dáná fúnra mi. Mo máa ń dáná fúnra mi. N tó bá sì wù mí ni mo máa ń jẹ. Ko si iru oúnjẹ tí emi ò lè jẹ. Níwọn ba ìgbà tó bá ti sára lóre, èmi ń jẹun lọ̀nú.

Mo máà ń gbúro àwọn oníbàárà mi, mo ma ń wá wọn lọ sílé lẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀kan iyen àwọn tó bá súnmọ́ mi. Mo sì máa ń pe àwọn mi sí orí ẹ̀rọ, ẹrọ ibanisọrọ lati fi gburó wọn se alaafia ni e wa se daadaa ni e wa. Mo sì máa ń tẹ àtẹ̀ránsẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ wọn láti fi kí wọn pé a fún ọjọ́ ìsinmi tàbí kú ọdún, tàbí pé a fún kí ara wọn fi le, tabi kí ara wọn fi yá gágá. Ẹ̀. Mo máa ń bá wọn sọ̀rọ̀ dáadáa láti fi gbúro wọn, láti fi gbúro wọn.

Ìgbà kúgbà lèmi má a ń kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́, ṣùgbọ́n ọ̀sẹ̀ tí àlo koja lọ yìí ni mo kọ́ nǹkan tuntun kan ní ẹnu iṣẹ́ tó sì wúlò fún ìdàgbàsókè mi lẹ́nu iṣẹ́ mi. Aránṣọ ta ni èmi, ìgbà kúgbà sì ni o má a ń wo èmi láti kọ́ nǹkan tuntun kin le ní ìdàgbàsókè.

Àwọn orin te mi máa ń fẹ́ràn gbọ́ orin bí i takasufe, orin ẹ̀mí, mosi láìkì mo sì fẹ́ràn sí àwọn orin fújì àti àwọn orin tí ìlú wọn jẹ́ ìlú bàtá saworidẹ́ ìlú gángan àwọn àlùjọ. Mo nífẹ̀ẹ́ sí wọn púpọ̀ púpọ̀ torí ó máa ń mú mi ronú ó sì máa ń jẹ́ kí ń kí inú mi ó dùn.

Mo ma ń gba èèyàn látara iṣẹ́ àṣe dájú, iṣẹ́ àṣe kára àti iṣẹ́ àṣe mú ni wú ni lórí tí mo ma ń ṣe èmi ò kín fi orójú ṣe iṣẹ́ mi. Bẹ́ẹ̀ sì ni mi ò kín ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́. Mo ma ń fi ara balẹ̀ ṣe iṣẹ́ mi tó sì ma ń wú àwọn adarí mi lójú àti àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ mi àti àwọn tí mo ń ṣiṣẹ́ fún tó ma wú wọn lórí. Fún ìdí èyí, wọ́n ma ń yín mi púpọ̀. Ṣùgbọ́n mi ò kín ń jẹ́ kí ìyín yìí kó wú mi lórí láti ṣe àṣìṣe. Bẹ́ẹ̀ ni.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni ọjọ́ àárọ̀, mo sì fẹ́ràn si ọjọ́ alẹ́. Ọjọ́ àárọ̀ jẹ́ ọjọ́ tó ṣe pàtàkì nínú ayé ẹ̀dà. Ọjọ́ àárọ̀ ló le bẹ́lẹ̀dá rẹ̀ sọ̀rọ̀. Kò se òní ló, kò sí òní nírè fún mi o. Kò se ọ̀nà mi ni, ọlá fún mi lónìí o. Ọ lè gbàdúrà, ọ̀sìtún lè bọ́ lóhùn sọ̀rọ̀. Tọ́jọ́ tí gbogbo ọjọ́ iyo ku o sì fi jẹ́ ọjọ́ dáadáa fún ọ. Bẹ́ẹ̀ ni.

Mo fẹ́ràn jíjó lọ́pọ̀lọpọ̀. Nítorí jíjó ó dúró gẹ́gẹ́ bí ìdárayá àti inú dídùn. A máa ń fi àmì bí ń tó ń lọ lọ́kàn yẹn se rí àti inú tó ń lọ nínu ayé èyàn. Jíjó dára púpọ̀. Mo fẹ́ràn jíjó. Mo fẹ́ràn jíjó dáadáa.

Bẹ́ẹ̀ni mo máa ń mú àwọn ẹ̀rọ ìlera. O ṣe kókó nítorí a kò le dá ara wa. Ní torí tí a bá ṣiṣẹ́ tó rẹ́wà a gbọdọ̀ mú àwọn ẹ̀rọ ìlera torí ká ara wa léle ka má bà ṣàìsàn.

Bẹ́ẹ̀ni mo má a ń jẹun nínú ọkọ̀ mi. Ìgbà mí tí ebi bá ń pa mí, mo máa ra oúnjẹ tí mo sì sáré jẹ nínú ọkọ̀ mi, àbí oúnjẹ, oúnjẹ jíjẹ kò sì ń kan tó burú láti jẹ nínú ọkọ̀. Ó má a ń ṣe, ó má a ń pẹ́ mi kí n tó délé. Fún idí eyìí mo má a ń jẹun nínú ọkọ̀.

Mo ma ńtọ́jú ara mi pelu oúnjẹ tó dáa, mo sì máa ń ra aṣọ tó dáa fúnra mi. Mi ò sì kí i jẹ́ kí àìsàn kó dá mi wúlẹ̀ tí mo fi ń ra oògùn lílò kí ara mi kò le le yágiyági.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ mi, mo máa ń lo gègé láti fi kọ ìwé mi. Mo fẹ́ràn láti máa kọ̀wé dáadáa, nítorí ìwé ìkọ́ máa ń fúnni ní ọpọlọ jíji, àti kí ó sì máa ń fúnni ní òye. Bẹ́ẹ̀ni mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ mi.

Mo máà ń jí nípa irun pípé láti bí ọwọ́ agogo márùn ún to ba tí pé ìrun láti ṣe àdúrà ni mo máà ń jí. Mo máà ń jí láti ṣe àdúrà nígbà yìí ni mo máà ń jí.